Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ ẹ̀rọ kọ̀ḿpútà. Mo fẹ́ kọ́ ìmọ̀ ẹ̀rọ kọ̀ḿpútà dáadáa kí n sì mọ̀ dájúdájú. Mo fẹ́ kọ́ ẹ̀ka tí ó ń ṣe àtúnṣe ẹ̀rọ AI, nítorí pé ayé ta wà nísinsìnyí, ayé ẹ̀rọ AI ni. Ó sì jẹ́ ǹkan tí ó ń tàn káàkiri gidi gan pẹ̀lú eré ló fi ń tàn gidi-- ló fi n tan digiby see5 Fún idí eyìí, ó wù mí kí n mọ ẹ̀rọ kọ̀ḿpútà tún ṣe kí n lè ní ipa tí màá kó lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ AI. Ọ̀nà, ọ̀nà tí mo wá ń gbà láti fi kọ́ ẹ̀kọ́ yìí ni kò ló jẹ́ ǹkan tó fẹ́ nira fún mi, nítorí pé gbogbo ǹkan tí a fẹ́ ṣe nísinsìnyí ló jọ mọ́ bí owó bí owó tí ó sì ṣe àwọn owó kéékèèké. Fún díẹ̀ yìí, o-- ǹkan yìí ti wà lọ́kàn mi gidi láti ṣe, ṣùgbọ́n mi ò tí ì ní àǹfàní àti rí owó láti fi tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ yìí. Ó wá jẹ́ kí n tẹpá mọ́ ìṣe yìí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìṣe aránṣọ tà ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí n fi lè rí owó tún jọ láti fi kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kọ̀ḿpútà AI yìí. Mo ti ṣe oríṣiríṣi iṣẹ́, mo ti ṣe iṣẹ́, ẹ́, alágba, alágba fọ̀, mo ti ṣe iṣẹ́ nínú oko, mo ti ṣe iṣẹ́, ẹ́, aránṣọ tà lóríṣiríṣi, mo sì àti ṣe oríṣiríṣi iṣẹ́ kí n fi lè rí owó láti kó jọ láti fi kọ́ ẹ̀kọ́ sí. Ṣùgbọ́n nínú, ẹ́, ìkópa mi yìí, mo tún ń gbìyànjú láti kọ́ ìmọ̀ tuntun nínú ẹ̀kọ́ iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ iṣẹ́ aránṣọ, nítorí pé ẹ̀ka ó pọ̀ nínú iṣẹ́ aránṣọ tà. Àwọn ẹ̀ka bí pattern drafting, bí clothing construction, bí illustration, bí, ẹ́, kíni tó ni o, oríṣiríṣi bẹ́ẹ̀ nínú iṣẹ́, ẹ́, ránṣọránṣọ yìí. So mò wà wò wípé tí mo bá ti è lè kọ́ kínní yìí, tí mo bá lè kọ́ ìkan nínú àwọn iṣẹ́ yìí sí, yóò fún mi ní àǹfàní àti rí owó ju bí mo ṣe ń rí tẹ́lẹ̀ lọ àti pé màá lè rí owó ṣe àwọn ǹkan ọ̀kan tí mo bá fẹ́ ṣe. Fún díẹ̀ yìí, ó jẹ́ àwọn ǹkan tó wà lọ́kàn mi láti kọ́ tó jẹ́ ẹ̀kọ́ tuntun tí mò ń gbìyànjú àti kọ́ sí, tí mo sì ń kọ́ sí lójoojúmọ́. Ìgbà mí ì mọ máa ń wọ orí YouTube lọ láti lọ kọ́ ẹ̀kọ́ tuntun lórí àwọn kọ̀ḿpútà yìí àti lórí, ẹ́, ẹ́, ránṣọránṣọ yìí. Ó jẹ́ àwọn ǹkan tó wà lọ́kàn mi gan tí mo sì máa ń ṣe ní gbogbo ìgbà. Ìgbà mí mo mọ̀ ń jí ní òru láti ṣiṣẹ́ láti kọ́ ẹ̀kọ́ tuntun, nítorí pé mò mò pé àwọn àsìkò yìí ni mo lè ní ìfọ̀kànbalẹ̀ dáadáa àti tí a rí owó tún ti lọlẹ̀ láti fi fọkàn sí ǹkan tí mò ń kọ́. Fún díẹ̀ yìí, mò máa ń kọ́ àwọn ǹkan yìí ní ìgbàkúgbà tí inú mi sì máa ń dùn wípé mò ń improve sí wípé mò ní ìdàgbàsókè lórí àwọn ǹkan tí mò ń kọ́. Ó da kí èèyàn ní ẹ̀kọ́, kí èèyàn ní iṣẹ́ ọwọ́, kí èèyàn sì tún mọ̀ gbìyànjú àti kọ́ ẹ̀kọ́ tuntun sí, nítorí pé ẹ̀kọ́ tuntun yìí ni ó jẹ́ àwọn ǹkan tí yóò máa má mú ìdàgbàsókè bá iṣẹ́ tí èèyàn bá ń ṣe àti àyíká tí èèyàn bá wà. Yóò sì jẹ́ kí èèyàn ní àǹfàní àti lè fi owó lé ìṣe rẹ̀ bó ti yẹ, nítorí pé ohun tí o bá ń ṣe, o gbọdọ̀ bá owó tí yóò ń gbà le lórí, o gbọdọ̀ bá mú kí ó má dàbí pé boyá òun, òun ń gba owó tó pọ̀ jù lórí iṣẹ́ tí ò tó owó tó ń gba tàbí kó má dàbí pé boyá òun ń gba owó tó kéré jù sí iṣẹ́ tó ń ṣe fún wọn. Fún'dí ẹ̀yìí, mò má ń-- inú mi má ń dùn láti kọ́ ẹ̀kọ́ tuntun sí, nítorí pé mò mo pé, ẹ́, bí mo bá se ń kọ́ ẹ̀kọ́ tuntun sí, náà ni ìdàgbàsókè ó se máa dé bá iṣẹ́ mi, náà ni èmi ló se máa rí owó gbà sí, bó ṣe yẹ kí n gbà. Bẹ́ẹ̀ sì ni màá si tún mọ̀ rí àwọn customer sí lọ́pọ̀lọ́pọ̀, nítorí pé àwọn èèyàn fẹ́ ǹkan tó da ní ọ̀pọ̀ ìgbà ju ǹkan tí kò da lọ. So fún díẹ̀ yìí, àwọn tó ready láti san owó yìí wọ́n wà. Tí wọ́n bá ti mọ̀ wípé wàá fún wọn ní ǹkan tí wọ́n fẹ́, wọ́n ready láti san owó. So ó jẹ́ kí ẹ̀kọ́ tuntun, ìmọ̀ tuntun kó daa sí kí èèyàn máa kọ́ lórí iṣẹ́. Kí iṣẹ́ tí èèyàn bá ń ṣe kí àwọn òǹgbàgbìyànjú àti tún ẹ̀kọ́ tuntun kọ́ kí iṣẹ́ náà kò lè máa gbòòrò sí àti kó lè máa dàgbàsókè sí nígbàkígbà àti lọ́jọ́ gbogbò. Bẹ́ẹ̀ni.

Oúnjẹ sísè jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa sè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ nígbà tí mo bá dà wà nínú ilé tàbí tí kò sí ẹni kankan nílé. Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe oúnjẹ nítorí mi ò fẹ́ràn oúnjẹ rírà jẹ́, pàápàá mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ jẹ. So ìyí ló a jẹ́ kí oúnjẹ sísè kó, kó rọ̀ mí lọ́rùn jù nítorí pé oúnjẹ tí mo bá sè fúnra mi jẹ́ oúnjẹ tí ó máa fi mí ní ìfọ̀kànbalẹ̀ àti tó, ó sì máa jẹ́ oúnjẹ tó máa wú mi jẹ nígbà òògùn. Nítorí pé èmi fúnra mi ni mo sè, mo mọ̀ bí mo ṣe pè èlò gbogbo rẹ̀. Bóyá ní mímọ́ ni o tàbí oun kankan tí mo lò láti fi sè é, ó máa fi mí lọ́kànbalẹ̀ láti jẹ́ bó ṣe wù mí ju oúnjẹ yìí tí mo bá rà ní ìta lọ. Fún dé yìí oúnjẹ mo fẹ́ràn ṣe láti máa ṣe oúnjẹ, mo sì mọ bí wọ́n ti ń ṣe oúnjẹ dáadáa. Mo mọ bí wọ́n ti ń ṣe ọbẹ̀ lóríṣiríṣi bíi ọbẹ̀ ewédú, bíi ọbẹ̀ ẹ̀gúsí, bíi ẹ̀fọ́ rírò, bíi ọbẹ̀ gbẹ̀gìrì, bíi oríṣiríṣi ọbẹ̀ ni mo sì á le sè. Èyí tó jẹ́ ọbẹ̀ tí ilẹ̀ Yorùbá ni mò ń sọ ọ, ọbẹ̀ ilẹ̀ Yorùbá. Mi ò lè ṣe ọbẹ̀ tí ìlú mi o. Lótọ̀ mo máa ń jẹ ọbẹ̀ ìlú mi ṣùgbọ́n mi ò lè sè. Mo sì lè ṣe oríṣiríṣi oúnjẹ ọ̀wẹ tàbí oúnjẹ òkè, oúnjẹ òkèlè lóríṣiríṣi bíi pàápàá jùlọ iyan tó jọba lórí oúnjẹ. Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ṣe ń gún iyan láti bẹ̀rẹ̀ sì í dópin. Láti orí iṣu bíbẹ, títí bí a ṣe ń gbé iṣu kaná, tí iṣu a fi jinná, títí tí a fi fọ odó, tí a fi gún iyan. Bí i tí ó bá le díẹ̀ táa fi fi omi sí, tí a fi le gún, tí ó yẹ a fi irin tí ó fi le dúró dáadáa bó ṣe ó kó dúró. Bẹ́ẹ̀ ni mo máa ṣe. Bẹ́ẹ̀ sì ni, eh, bí a ṣe ń ro àmàlà. Láti orí bí a ṣe ń ṣe ẹ̀gẹ́ lóko. Títí tí, tí a fi sá ẹ̀gẹ́, títí tí, tí a fi lọ ẹ̀gẹ́. Bóyá a fẹ́ fi iṣu kún ni o tàbí ọ̀gẹ̀dẹ̀ o, táa fi lọ́ mọ́ra wọn, tí ó fi kúná, tí a fi ku èlùbọ́ náà, táa fi gbé omi amala kaná. Tí omi bá hó táa fi bu èlùbọ́ yìí síí, táa fi ró pọ̀. Tí àmàlà ó fi jinná, táa fi kọ́ sínú ewé tàbí inú ọra tàbí inú abọ́, táa fi bu ọbẹ̀ sí. Gbogbo ẹni mo mọ̀. Tó bá sì jẹ́ ẹ̀bà náà ni, bá sì ṣe ẹ̀gẹ́ lóko, táa ṣe bẹ́, táa ṣe, táa ṣe lọ́ lẹ́rọ̀. Tó yé a bá ti lọ ẹ̀gẹ́ lẹ́rọ̀ tán, táa ṣe fi sínú àpò, tí a fi ohun omi inú ẹ̀ kúrò. Tí omi náà bá ti gbẹ, bá sé gbé lọ síbi táa ti yán. Lẹ́yìn yínyan, táa gbé omi ẹ̀bà kaná, táa tẹ ẹ̀bà. Gbogbo ẹ ni mo mọ̀ ń ṣe. Tó bá dé jẹ́ bí sẹ̀mọ́ náà ni, mo mọ sẹ̀mọ́ náà rọ. Láti, tí a bá ti rà, wọ́n ti máa ń ṣe wá, wọ́n ti máa ń ṣe sẹ̀mọ́ ń tẹ wá láti ibi tí wọ́n ti ń ṣe. So mo mọ̀ bá ṣa ṣe ń rọ. So oríṣiríṣi oúnjẹ òkèlè náà ni mo mọ̀ ń rọ. Tó bá sì jẹ́ rice náà ni, mo mọ rice se. Taa gbè omi kaná, táa fọ rice, táa dà á sí. Bóyá parboiling làá kọkọ ṣe, táa parboil ẹ. Tó bá sì jẹ́ eleyi tí a máa bu omi tó pọ̀ sí i ni tí ó jinná tí a dà á omi kúrò níbẹ̀, mo mọ̀ ìyẹn náà ṣe. Tó bá sì jẹ́ èyí táa a ṣe tí ó gbẹ́ sórí iná ni, mo mọ ìyẹn náà ṣe. Mo, tó bá sì jẹ́ ẹwà náà ni, mo mọ ẹwà náà ṣe. Ẹwà náà a kọ́kọ́ ṣà, á yọ ìdọ̀tí inú ẹ́ kúrò. Òkúta ni nǹkan ìdọ̀tí tó bá wá ń bẹ́, á yọ gbogbo ẹ́ kúrò. Taa kọ́kọ́ parboili òhún náà. Lẹ́yìn táa bá parboil ẹ̀, táa ṣe é tí ó rọ̀ dáadáa. Bóyá ata la fẹ́ fi jẹ́ ni, bóyá oríṣiríṣi ni, gbogbo ẹ náà là, mo mọ̀ ṣe. Tó bá sì jẹ́ mọ́ímọ́í náà ni, mo mọ mọ́ímọ́í náà ṣe. Láti orí bíbo ẹwà, títí dé yíyọ ìdọ̀tí inú ẹwà náà kúrò. Títí fi ata sí, táa lọ, táa f'eja si, táa fi gbogbo ohun tí a bá fẹ́ fi sí, táa dà á sínú ibi tí a bá ti fẹ́ ṣe jinná. Taa ṣe jinná, tí mọ́ímọ́í ó dé ilẹ̀, mo mọ̀ ìyẹn náà ṣe. Tó bá sì jẹ́ àkàrà náà ni, bóyá àkàrà elepo ni tàbí olóró. Bá sì bo ẹwà, táa fàá ta sí, táa lọ papọ̀, táa fi gbogbo ohun tí a bá fẹ́ fi sí, táa ró papọ̀, táa máa dà á sórí epo gbígbóná tàbí òróró gbígbóná. Ta akàrà ó fi dé ilẹ̀, mo mọ̀ ìyẹn náà ṣe. Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń ṣe. Àwọn oúnjẹ yìí tó wà ní àyíká mi lóríṣiríṣi ni mo máa ń ṣe. Eh, oúnjẹ wo ni mi ò tún ti lè ṣe iná tó jẹ́ oúnjẹ tó wà láyíká mi, mi rò pé ó wà. Mo ń ṣe oúnjẹ fúnra mi, mo sì máa ń ṣe fún àwọn ẹbí mi lọ́pọ̀lọpọ̀. Ìgbà ni mo máa ń ṣe àwọn oúnjẹ yìí. Kódà gan-an, èmi ni mo ṣe oúnjẹ tí a jẹ ní àárọ̀ yìí, mo mọ̀.

Ah! Mi ò tíì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí o. Ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ funfun ni. Ó jẹ́ ǹkan tó máa nira díẹ̀ láti ṣe, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní apá ọ̀dọ̀ tí wá níbí báyìí, ee, ẹnu ò tíì ran oúnjẹ dáadáa. Ó sì le gan fún ẹni tí ò tíì jẹun yó kó tó lè fún èèyàn ní ẹ̀jẹ̀. Nítorí pe àwa gan a need ẹ́jẹ. Bẹ́ẹ̀ ni, a ní ìdí ẹ́ jẹ. Nítorí ẹni tí a fẹ́ fún lẹ́jẹ gan, òún gan mọ̀ wípé àwọn èyí gan won ò tíì jẹun kánú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo ní ẹ̀jẹ̀ yìí tó pọ̀ tó tún ṣẹ́kù, kò sí ǹkan tó burú bẹ́ẹ̀ láti fún èèyàn ní ẹ̀jẹ̀. Pápà jù lẹ́ẹ̀nú tí mo bá rí pé ó nílò ẹ̀jẹ̀, mo lè fún èèyàn ní ẹ̀jẹ̀. Ó kéré gan nínú ǹkan tí mo lè fún èèyàn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, n ò lè fún èèyàn ní ẹ̀jẹ̀ mi o. Nítorí pé èmi gan ń wá owó, mo ń wá, mo ń wá owó tí mo fẹ́ fi jẹun kánú. Tí mo bá ti wá jẹun kánú tí mo yó, ẹhẹ́n, tí mo mọ wípé àti le ri oúnjẹ taaro àti taleje kò ní jẹ́ ìṣòro fún mi o. Tí ọkàn mi ti bá lẹ̀, mo lè mọ́ fún èèyàn ní ẹ̀jẹ̀. Mi ti fún yan leje ri, emi gan mi si ti gba ẹ̀jẹ̀ ri. Nítorí pé mi sì ṣe ẹni tó máa n ṣe àìsàn, mi sì ṣe ẹni tó máa ń nílò ẹ̀jẹ̀. So, fún idi èyí, ẹ̀jẹ̀ tí mo, mo ní lára mi náà ni mò ń máa ń lò. Tọ́lọ́hun ò sì tuń jẹ́ kí ní ìṣòro tí mo fi lè máa wá ẹ̀jẹ̀ káàkiri. Ṣùgbọ́n ó dá púpọ̀ fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ tó ní excess lára láti máa fún èèyàn ní ẹ̀jẹ̀, nítorí pé ó jẹ́ ara ǹkan gbóògì láti máa fi tọrẹ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń wò níta yìí ni wọ́n go through one or two things. So fún idi èyí, ó dá gan láti máa ṣe ìtọrẹ àánú, pàápàá jùlọ nípa tí ẹ̀jẹ̀ láti fi gba, ee, ayé ẹlòmíràn la, ó dá gan kọ́ lọ́hun kó máa fi iṣọ́ ẹ̀ ṣọ́wa, kọ́ lọ́hun sì máa ṣe àánú fún wa. Ìtọrẹ àánú jẹ́ ǹkan tí ó dára gan. So, ká ní pé mo ní agbára láti fún èèyàn ní ẹ̀jẹ̀ nígbà gbogbó, lásìkò gbogbó, lọ́jọ́ gbogbó. Tìdùnnú, tìdùnnú, tí ọ̀yàyà tí ọ̀yàyà ni màá fi máa fún èèyàn ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n èmi náà, ọkàn, mo ń wujú Ọlọ́run lọ́wọ́ ni, kólọhun sá anú. Lẹ́yìn gbogbo nkan tí ò tìtò kó ṣẹ́kù fẹ́mi náà, kí, tí gbogbo e ba ti tòó tó ṣẹ́kù tó ọkàn tèmi náà bá lẹ̀, èmi náà ò lè máa donate ẹ̀jẹ̀ fún èèyàn. Ọkàn inú tèmi náà ò lè máa dùn wípé èmi náà ń take impact ní life ẹni kan. Ọkàn mi náà ò mọ́ bá lẹ̀ inú tèmi náà ò mọ́ dùn kólọ́hun saanú fún gbogbo wa. Àwọn tó sì ń wá ẹ̀jẹ̀ sì tún pé oríṣìíríṣìí. Bẹ́ẹ̀ yí, a ti mọ̀ ẹ̀jẹ̀ pé oríṣìíríṣìí tí ó ń ṣe wípé boya gbogbo èèyàn náà ni ẹ̀jẹ̀ eyan lè bá lára mu. So, fún idi eyì, ìgbà mìi gan tí èèyàn bá ní ẹ̀jẹ̀ excess, ó máa ń dá kí èèyàn rí ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ tó bá tèèyàn mu, tí èèyàn le fún ní ẹ̀jẹ̀ náà ní ọ̀fẹ́. Nítorí pe, ko nse gbogbo ẹ̀jẹ̀ náà ni nkan ti won kan le gba sile nínú irori temi kò sí gbogbo ẹ̀jẹ̀ náà ni. Ó dá kí èèyàn jẹ́ ẹlẹ́jẹ̀ tí ó jẹ́ ẹ̀jẹ̀ tó popular dáadáa, tó wà regular, tó jẹ́ wípé ìgbà kigbà gan tí èèyàn bá nílò ẹ̀jẹ̀ gan, èèyàn ó tètè rí. Tàbí ìgbà kigbà tí èèyàn bá fẹ́ fún èèyàn ní ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ èèyàn ó lè wúlò fún àwọn tèèyàn bá fẹ́ fún. So, ǹkan yìí wà láàárín ẹbí, láàárín bàbá sí ọmọ tàbí láàárín ìyàwó sí ọkọ tó jẹ́ wípé ẹ̀jẹ̀ wọn ò ní bá ara wọn mu. Ó jẹ́ ǹkan tí ó máa ń mú ìnira lọ́wọ́ gan. Bóyá ẹni kan n nu won nílò ẹ̀jẹ̀ tí ẹni kejì ò sì ní le ni ìpa kankan tó lè kó wípé boya kó fún un ní ẹ̀jẹ̀ tó sì máa ń mú ìnira wá gidigan fún irú àwọn ẹbí báyìí. Bóyá ọmọ ló nílò ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ yìí o sì wá bá ti babá mu tí ó bá ti ìyà mu. Irú ǹkan yìí ó máa ń fa ǹkan tí ó máa ń mú, ee, ìjákulẹ̀, ìjákulẹ̀ waá fún, ee, ẹbí tó sì máa ń mú ìnira wá. So, fún idi èyí inú mi máa ń dùn kí n rí àwọn tí mo lè fún lẹ́jẹ̀ tàbí àwọn tí, ee, wọ́n nílò ẹ̀jẹ̀ láti fún wọn. Ke mi náà sì ní irú ẹ̀jẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí láti lò. Àwọn ǹkan yìí o máa ń jẹ́ kí, ee, ìlọsíwájú àti ìfẹ́ kó máa gbòòrò síi ní, ee, àárín ìlú tí èèyàn bá wà tàbí ní agbègbè ibi tí èèyàn bá wà ní tó sì máa ń fa ìdùnnú lọ́pọ̀lọpọ̀ tí irú ẹni tó nílò ẹ̀jẹ̀ yìí tó bá rí ẹ̀jẹ̀ náà ìgbà tí ara re sì ya, ọ̀kan won o lè bá lẹ̀ inú everybody náà ó dùn. So, fún idi eyìí, mi ò tíì gba ẹ̀jẹ̀ rí, mi ò dẹ̀ tíì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, ṣùgbọ́n yóò wù mí kí n fún èèyàn tí mo bá ní. Bẹ́ẹ̀ni.

Mo ti lọ ṣe ọdẹ rí. Ìgbà tí mo ṣe fi wà ní abúlé ní Aba ìlú wa, mo máa ń tẹ̀lé àwọn àgbàlagbà ọdẹ, mo máa ń tẹ̀lé wọn lọ ṣe ọdẹ ya ya. Àwa ni wón dá síwájú wípé ká máa pariwo "hó hó hó" ká máa da igbó rú. Àwọn ó dè sí iwájú igbó lọ ní ìrètí wípé bá ṣe ń da igbó rú, àwọn ẹran wọn yóò lè máa sá sí ọ̀nà ọ̀dọ̀ wọn, wọn yóò lè máa pa wọ́n. So igbó ya ya là wá máa ń dẹ. Tí a bá ti pariwo ya ya ya ya ya tá ń pariwo hó hó hó hó, àwọn ẹranko yóò lè máa sá kúrò níbi tí wọ́n sá pamọ́ sí, wón lè máa sá jáde kúrò níbẹ̀. Fún dì èyìí, ó ní ọjọ́ kan báyìí tí a lọ ṣe ọdẹ, tá lọ sí ọdẹ ọjọ́ yìí mi lè gbà gbé rẹ tìn fi kú láyé mi. Kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ yìí? A ti ń ṣe ọdẹ, a ti ń da gbóru, a ti ń da gbóru, a ti da igbó rú gidi gan. Ó ti rẹwà, àá tí rí nǹkan pa. Bí a ṣe fẹ́ máa lọlé lán wá ní, àí, igbó kan sì wà ní tòsí, ó wípé ká tún dẹ igbó i wò wípé bóyá a lè rí ǹkan pa. Bí wọ́n ṣe ní ká kan lónù igbó i níyẹn, bá ṣe wọ inú igbó nìyẹn. Ibi tí mo wọ̀ lọ ó jẹ́ àwọn ẹran, ibi tí ìtàkùn wà, ìtàkùn igbó lóríṣiríṣi ẹ̀gún gbogbo ẹ. Bí mo ṣe wọ ibẹ̀ lọ rè o. Ibẹ̀ kan dọ́kùnkùn lẹ́ẹ̀kan náà ni. Ó ṣókùn kùn dé bí wípé àáà, mi ò fẹ́ mọ ibi tí mo gbà wọlé mọ́. Mo ní mo dára láyé mi, ibo mo fẹ́ gbé àjàdí. Bí mo ṣe máa ń wọ ibẹ̀, ibẹ̀ wá jẹ́ ibi tí ó léwu gán, tó jẹ́ pé mi tiẹ̀ mọrú ẹranko tó lè wà níbẹ̀. Bí mo ṣe ń pariwo núú, ẹ wá gbá mi o, ẹ wá gbá mi o, ẹ wá gbá mi o. Wípé nítorí mi tiẹ̀ mọ ǹkan tí mo lè ṣe mọ́. Mi ì mọ̀ bóyá kí n padà sẹ́yìn, mi ò mọ̀ bóyá kí n máa lọ wájú. Ibẹ̀ ṣókùn kùn dé bí wípé ìtàkùn wá wà nbẹ̀. Ibẹ̀ sì ibi tí ẹ̀yàn kan ti lè sá eré, tí ẹ̀yàn le sáré jáde. Àh! Mo ní mo, mo ti sí, mo ti sí oko ọdẹ wá lónìí, ó kùǹ ǹkan tí mo fẹ́ ṣe báyìí ìwò olọ́ùn. Kí ni mo fẹ́ ṣe báyìí? Bí mo ṣá ṣe rọ̀rá ń yọ ara mi jáde níyẹn, bí mo ṣe pariwo yìí tó gan, kò sí ẹnìkan kan tó gbọ́hun mi. Dé bí pé mo wà wò wípé ká ní ẹranko kan ló tiẹ̀ wà lọ mú mi mọ́lẹ̀ s'árìn yìí. Bí ò ṣe ní ṣé ǹikan kan tí ó gbó mi ni. Títí, tí, tí ẹranko yóò fi pa mí tàbí kó ṣe mí léṣe. Ṣùgbọ́n mo sá mọ wípé orí ìyá mi ó tẹ̀lé mi delé lónìí, kò sí ǹkan tí ó ṣe mí. Bímo sá ṣe fara balẹ̀ ni yẹn. Mo fara balẹ̀ mi wá pariwo mọ́ mi jẹ́ kíìkììkì mọ́. Bí mo ṣe, bí mo ṣe rọ̀rá fẹsẹ̀ n rín padà sẹ́yìn nìyẹn lẹ́ẹ̀kọ̀kan nítorí ibẹ̀ ó wá ń ṣe ibi tí mo ti lè sáré yọ ara mi kúrò àárín ẹ̀gún ni. Kẹ́gún náà má tún lè ya mi lára. Mo sá rora ń fara balẹ̀ yọ ra mi kúrò tí mo fi jáde kúrò nínú igbó dúdú yìí. Bí mo ṣe rọ̀rá yọ ara mi jáde báyìí, mìí wúlẹ̀ dúró dé àwọn ìyókù gan, mo kan rora mọ́ náà ilé pọ́n. Mo ṣe rọ̀rá sá padà lọ lé níyẹn. Ó wá yẹ kéyì sítì kò mi lọ́gbọ́n o. Ó tún ní ọdún kan bí a ṣe oyin ti ẹ̀ là lọ kó níbi yìí. Ọdẹ oyin là lọ fún ní ọdún eléyì. Bí a ṣe dé ibẹ̀ nìyẹn. Normal, normal ibẹ̀ i ṣe ibi tó yẹ kí ẹ̀yàn ti pariwo. Ó yẹ kí ẹ̀yàn yọ kẹ́lẹ́kẹ́lẹ́ dé ibẹ̀ ni. Tí ẹ̀yàn a fi mú ǹkan tó ẹ̀yàn fẹ́ mú tí ẹ̀yàn fi sá kúrò níbẹ̀. Ibi tí a ti ń lọ báyìí ó kú díẹ̀ ká dé ìtòsí bẹ́ẹ̀ báyìí àwọn kan gan ti dé bè. Bí ẹnìkan ṣe lọ tẹ igi mọ́lẹ̀ níyẹn. Igi yẹ̀n kan kan pa ọ́ ni. Bí igi ṣe kan pa ọ́ báyìí, igi tó rọ̀ mọ́, igi yẹ̀n tó rọ̀ sókè nínú igbó yìí. Bí àwọn igi ẹ̀ ṣe dà wó ni gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú gúrú. Ó kan dé ibi ilé oyin yìí ni. Àh! Nínú igbó tí gbogbo wa mú eré tí àwọn oyin yìí bẹ̀rẹ̀ sí ní lé wa. Tí gbogbo wa mú eré gidi. Mo sá eré dé bí kan, mo kan já kọ́ àwọn ìtàkùn ni. Àwọn ìtàkùn yìí kan rọ̀rọ̀, wọ́n kan, wọ́n kan so mi kọ́ sójú òfuurufú ni. Ẹsẹ̀ mi ò kan lè. Ẹsẹ̀ mi ò kan lè. Mo kan já kíìtikiti kítikiti kítikiti kítikiti láàrín àwọn ìtàkùn yìí ni. Mo kan pariwo ní ẹgbàá mi ọ, ẹgbàá mi ọ, ẹgbàá. Àh! Ìjọ́ yìí ni ẹ̀rù bá mi ju nítorí tí àwọn oyin yẹn tí wọ́n bá lọ ká mi mọ́bẹ̀. Ibẹ̀ ni wọ́n ta ọlọ́pàá mi pa sí. Ibẹ̀ ni, ibẹ̀ ni wọ́n ti sáré wá yọ mí kitikit kítikitì kitikitì kítikitì. Àtijọ́ náà bí mo ṣe délé bái àtijọ́ náà, èmi ti tẹ̀lé wọn lọ sí sọdẹ mọ́, ọdẹ ẹni nǹkan kí nǹkan, mi tẹ̀lé wọn lọ mọ́ tí mo fi wá sí ìgboro Èkó.

Ẹn, tùràrí fífi jẹ́ ohun tó da kí ẹ̀yàn máa fi. Mo máa ń fi tùràrí ṣùgbọ́n tùràrí níṣe pẹ̀lú oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ ni àwọn tùràrí kan wà tí ẹni pé ẹ̀yàn máa ń fi lé ẹmi burú kàkiri jáde nínú inú ilé. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yàn máa ń fi àwọn tùràrí kan fa àánú Ọlọ́run tàbí kí ẹ̀yàn fi wá àánú àánú lóríṣiríṣi. So tùràrí pé oríṣiríṣi nítorí eléyi mi, mi ò mọ irú tùràrí tí ẹ ń sọ ṣùgbọ́n èmi ó sọ díẹ̀ nínú àwọn tùràrí tí mo ti rí rí àti iṣẹ́ tí wọ́n ti ṣe rí. Ni ìgbà tí mo sì fi wà ní kékeré díẹ̀ sí, tí mo wà pẹ̀lú ẹ̀gbọ́n mumy mi, wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ ìtúsílẹ̀ lóríṣiríṣi. So ó wá ṣẹlẹ̀ ní ọjọ́ kan báyìí pé, eh wọ́n gbé ọmọbìnrin kan wá. Ọmọbìnrin yìí a ò mọ nǹkan tó ṣe e ṣùgbọ́n ó fi hàn dájú pé, ẹhn! Ọpọlọ rẹ̀ ò pé tàbí kí ǹkan kan máa dààmú rẹ̀. So wọ́n ti gba oríṣiríṣi àdúrà, eh kíni yóò fi sílẹ̀, ó ṣà ń ṣe wàì wàì wàì, ara rẹ̀ ó ṣà balẹ̀ sá. So ó ṣẹlẹ̀ wípé ìjọ kan báyìí bí ó ní àwọn tùràrí kan tí a ti ní sílé tipẹ́tipẹ́ ṣùgbọ́n tí a pa wọ́n titi à ló wọn, nǹkan ṣẹlẹ̀ o. À ló àwọn tùràrí. So àwọn tùràrí táa kan, táa sì ń lò nọ́mà nọ́mà nínú ilé ó ti tán. So mo kàn, mo kàn wí pé àwọn tùràrí yìí à ló wọn láti ìjọ yí. Mo wá lọ bí ẹ̀gbọ́n mumy mi wí pé ṣé mo lè fin àwọn tùràrí wọn yi. À, àwọn gan o mọ̀ pé tùràrí yẹn gan sì ku ní nínú ilé. Wọ́n wí pé kí n, kí n sáná síi, kí n tán káàkiri eh àyíká ilé, ìkankan bẹ́ẹ̀. Wọn sọ iṣẹ́ tó ń ṣe fún mi gan ṣùgbọ́n wọ́n ṣà ní kí n tán, kí n gbé yí káàkiri gbogbo àyíká ilé, kí n dẹ̀ gbé dúró sí eh àárín passage níbi tí ọmọbìnrin yìí wà. Bí mo ṣe sá náà sí ni ẹ, Ọlọ́run ló wá ní kó jẹ́ pé àti ẹ̀yìnkùlé ni mo ti sá náà sí tùràrí. So bí mo ṣe sá náà síi, bí mo ṣe ń gbé yí káàkiri eh àyíká ilé báyìí lọmọbìnrin yìí ń pariwo, ó ń pariwo gidi, ó ń han gidi dé bí pé ihàn rẹ̀ ó ń hun. Ó mú àwà tí a ń gbọ́ léti. Ah! Kí ló ń ṣẹlẹ̀? Kí ló lè fa? Kí ni èyí? Bí mo ṣe wá gbé tùràrí yìí, bí mo ṣe gbé yí káàkiri gbogbo ilé tán, mo wá gbé wọ inú passage níbi tó sí ibi tó wà. Ìjọ náà ni mo rí àlùjọnù tí mi tí ì rí rí ní ayé mi. Ah! Bí mo ṣe gbé wọ inú ibi tí ọmọbìnrin yìí wà báyìí ó kàn gbé ara ẹni, ó kàn jan ara ẹ mọ́lẹ̀ ni, ó kàn yí lọ ó kàn yí bọ̀ ni. Ẹ lè believe pé àlùjọnù yìí jáde kúrò ní ara rẹ̀. Ó jáde, àlùjọnù yìí orí ló fi rìn, orí ló fi rìn jáde ní ara rẹ̀. Ó wá ń fi orí, ó wá ń fi í dọ́lẹ̀ kítì kítì, ó wá ń fi í tọ, tó fi jáde tó fi sá kúrò ní inú ilé. Bí ó ti jáde kúrò nínú ilé a à rí i mọ́, a à rí i mọ́ rara. Ọmọbìnrin yìí ó dákú lọ, ó dákú sílẹ̀ fún bí four hours ló fi dákú sílẹ̀ tí a ń jí tí ò jí. A ṣé ó sùn lọ ni. Àlùjọnù yìí wọ́n ní ká ní pé kò jáde kúrò ní ara ẹ ni ìjọ tí à ń sọ yìí ni wípé ọmọbìnrin yìí ò lè di twelve o'clock yèé, àárọ̀ ọjọ́ kejì, wípé ó máa jẹ Ọlọ́run ní pé ó máa kú. Ah! Awá gan, ó ya, ó ya ẹ̀gbọ́n dáadáa mi gan ní ẹnu wípé "àáà, ṣé pé tùràrí yìí lè ṣe iṣẹ́ tó lágbára tó bá èyí?" Wọ́n ti gbójú kúrò lára tùràrí, wọ́n ti ẹ̀ ti pa tí wọ́n ò lò mọ́. Ọ̀la pé tùràrí ti tán nílé ni a fi tán tùràrí yìí níjọ́ náà. Ó ṣe iṣẹ́ ìyanu dé bí pé ó ya everybody lẹ́nu. Orún tùràrí yìí ni àlùjọnù burúkú gbọ́ tó fi jáde kúrò inú ọmọbìnrin yìí, tí ọmọbìnrin yẹn fi ní àlàáfíà. Àti ìgbà tó yí, eh àlùjọnù yìí ti jáde kúrò inú rẹ̀ báyìí ni life ẹ ti balance padà tí ó ti ń ṣe dáadáa, tó ti ń ṣe normal. Ó yà wa lẹ́nu wípé tùràrí, ẹhn, ní tùràrí lásán. Lẹ́ẹ̀nì tí a ti ń ṣe iṣẹ́ ìṣẹ́gun fún láti bí oṣù bí méjì tí kò ṣe. A ti gba oríṣiríṣi àdúrà, táa ti lo oríṣiríṣi nǹkan fún tí ì kíni yóò ṣe fún. Tùràrí lásán ló lé jáde àti ìjọ náà báyìí ni wọ́n ti, tó lọ pèsè irú tùràrí yìí ni àti tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìṣẹ́gun lóríṣiríṣi láti ìgbà náà. Iṣẹ́ ìṣẹ́gun yìí jẹ́ ohun tí wọ́n máa ń ṣe láti fi gba àwọn tí ogun bá ń jà tàbí tí àlùjọnù ń dààmú, ni wọ́n máa ń fi gba wọn sílẹ̀ nítorí pé tùràrí yìí jẹ́ tùràrí tí ó ní agbára gan, tó dẹ̀ ní ipa tó máa ń kó gidi gan. Bẹ́ẹ̀ ni.